Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe dáadáa. Mo mọ̀ díẹ̀ nípa bí a ti ń tún àwọn nǹkan ṣe torí, títún nǹkan ṣe jẹ́ ọgbọ́n pàtàkì nínú ìgbésí ayé ojoojúmọ́. Kí ènìyàn lè tún nǹkan ṣe, ó sábà máa ń bérè pẹ̀lú ìmọ̀ ohun tí ó bàjẹ́ àti ìdí tí ó fi bàjẹ́. Nígbà tí ènìyàn bá mọ ìṣòro gángan, ó máa n rọrùn láti mọ ohun tí a gbọdọ̀ ṣe láti tún un ṣe. Ni ọ̀pọ̀ ìgbà, títún nǹkan ṣe bèrè pẹ̀lú ìfarabalẹ̀ àti suuru. Bí nǹkan bá bàjẹ́, àwọn ènìyàn kan máa ń yá a fi sọ di àsàn. Ṣùgbọ́n nígbà mìi fífi àkókò síi láti ṣe ìyẹ̀wò òhun lè jẹ́ kí a lè tún un ṣe. Fún àpẹẹrẹ, bí fóònù tàbí kọ̀ǹpútà bá ní ìṣòro, ìgbà mìíràn ni pé nípa sí apá kí ó sì tún tàn le yanjú ìṣòro náà. Títún nǹkan ṣe lè tún bérè pẹ̀lú lílo ìránṣẹ́ tó yẹ. Ìránṣẹ́ bíi screwdriver, plier tàbí ìránṣẹ́ imọ-ẹrọ lè jẹ́ kí iṣẹ́ rọrùn. Bí ènìyàn bá lo irinṣẹ́ tó yẹ, ó máa ń dín ewu ìbàjẹ́ mìíràn kù, kò sì jẹ́ kí iṣẹ́ dáa. Ohun mìíràn tó ṣe pàtàkì ni mímọ ààbò. Nígbà tí ènìyàn bá fẹ́ tún nǹkan ṣe, pàápàá ohun tí ó ní iná tàbí ẹ̀rọ, ó ṣe pàtàkì kí ó ṣọ́ra. Pípa iná, lílo ìbọ̀wọ́ tàbí rí i dájú pé ẹ̀rọ ti dá dúró lẹ́ẹ̀ lè jẹ́ kí iṣẹ́ jẹ́ ààbò. Títún nǹkan ṣe tún jẹ́ ọ̀nà tí èèyàn fi ń kọ́ ẹ̀kọ́ tuntun. Nígbà tí èèyàn bá gbìmọ̀ láti tún nǹkan ṣe, wọ́n sábà máa ń kọ́ bí nǹkan ṣe ń ṣiṣẹ́. Èyí lè jẹ́ kí ènìyàn ní ọgbọ́n tuntun tí yóò wúlò fún wọn lọ́jọ́ iwájú. Pẹ̀lú èyí, títún nǹkan ṣe lè jẹ́ ọ̀nà fífi owó pamọ́. Dípò kí ènìyàn rán nǹkan tuntun, títún ohun tó wà sí lè jẹ́ kí wọ́n fi owó pamọ́. Ó tún jẹ́ ọ̀nà tó dára fún àyíká torí pé ó ń dín ìdọ̀tí kù. Síbẹ̀ ó tún ṣe pàtàkì láti mọ ìgbà tí ènìyàn gbọdọ̀ pa àmọ̀já, kí kì í ṣe gbogbo nǹkan ni ènìyàn gbọdọ̀ gbìmọ̀ láti tún ṣe fún ara wọn. Pàápàá ohun tí ó lè fa ewu bíi iná mọ̀nàmọ́ná tàbí ẹ̀rọ tó le ní iru ọ̀nà bẹ́ẹ̀ pé àmọ̀já lè jẹ́ ohun tí ó dára jù lọ. Ni kókó igi diẹ, títún nǹkan ṣe wúlò torí pé ó ń jẹ́ kí ènìyàn kọ́ ẹ̀kọ́ tuntun, ó ń ran ènìyàn lọ́wọ́ láti fi owó pamọ́, ó ń dín ìdọ̀tí àti ìdọ̀tí àyíká kù, ó ń jẹ́ kí ènìyàn ní ọgbọ́n àti ìrírí ní gbogbo ẹ̀. Títún nǹkan ṣe lè jẹ́ ọgbọ́n tí ó níye lórí torí pé ó ń ran ènìyàn lọ́wọ́ láti ṣe ìtọ́jú ohun tí wọ́n ní kó sì jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ tuntun. Ni ibẹ̀re ohun tó ṣe pàtàkì jùlọ ni ṣíṣe àyẹ̀wò nǹkan tí ó bàjẹ́ dáadáa kó dà kí ènìyàn yára a. Bẹ́re. Nǹkan tó ṣe kókó jùlọ nípe ni kí ènìyàn mọ̀ nǹkan tí ó fẹ́ tún ṣe fún wọ́n mọ̀ dáadáa. Ki wọn ò le bá mọ bí wọ́n ṣe máa ṣe tún nǹkan ohun ṣe bóyá wọn máa pe ènìyàn ni àbí àwọn náà ni ó máa tún un ṣe fún ara wọn. Nígbà tí nǹkan bá bàjẹ́, ó dára kí ènìyàn kọ́kọ́ wo ibi tí ìṣòro ti wá fún àpẹẹrẹ bí ẹ̀rọ kan kò bá ṣiṣẹ́, ìró lè jẹ́ pé bátírì ti kú, wáyà ti ya tàbí apá kan ti bàjẹ́. Mímọ ìdí ìṣòro yìí máa ń jẹ́ kí iṣẹ́ títún ṣe rọrùn. Lẹ́yìn yẹn, ohun tó tẹ̀lé ṣíṣe ni ìpinnu ohun tí a gbọdọ̀ lò láti tún ṣe. Ni ọ̀pọ̀ ìgbà, títún nǹkan ṣe lè nílò ìránṣẹ́ tàbí apá kan tuntun. Fún àpẹẹrẹ, títún fóònù ṣe lè nílò bátírì tuntun tàbí ṣíṣe àtúnṣe sófitwea. Títún àga ṣe lè nílò nǹkan igi tuntun tàbí gúlú. Bí ènìyàn bá ní ohun gbogbo tí wọ́n nílò ṣáájú, iṣẹ́ máa lọ rọrùn. Ohun mìíràn tó ṣe pàtàkì tẹ́lẹ̀ ni ìlànà àti ìtọ̀sọ́nà. Ọ̀pọ̀ nǹkan ni lè tún ṣe pẹ̀lú ìtọ̀sọ́nà. Àwọn mìíràn wọn sì mọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ tún ṣe dáadáa wọ́n sì máa ṣe fún ara wọn.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí dáadáa. Mo ti rìn pẹ̀lú ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ó sì jẹ́, ó sì jẹ́ ìrírí tó yàtọ̀ sí gbogbo irú ìrìn àjò tí mo ti ṣe rí. Ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ gùn, inú mi dùn gan torí pé mo ti ń gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò tí, mi ò tí ní àǹfààní láti gbin ìmọ̀. Ni ọjọ́ tí mo fẹ́ gùn, mo dé ibùdó ọkọ̀ ojú irin ní kùtùkùtù torí mo fẹ́ pàdà, mo fẹ́ pàdánù ìrìn, mi ò fẹ́ pàdánù ìrìn àjò náà. Ibùdó náà kún fún ènìyàn, àwọn nnkan ń yára, àwọn kan ń dúró, gbogbo ènìyàn dàbí ẹni pé wọ́n, wọ́n ní ibi tí wọ́n ń lọ. Nígbà tí ọkọ̀ ojú irin dé, ohun tó kọ́kọ́ mú mi yà ni ibi, ibi ó ṣe tóbi àti bí ó ṣe lẹ́wà. Ó dà jú pé kò dàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ara. Nígbà tí mo wà nínú rẹ̀, mo rí pé ààyè, ààyè inú rẹ̀ gbòórò, ojú kò sì wà ní ìtọ́sán tó da, ojú kò sì wà ní ìtọ́sán tó da. Mo rí ààyè tí mo jókòó, mo sì tẹ̀síwájú láti wo àyíká. Ọ̀pọ̀ ènìyàn wà, ọ̀pọ̀ ènìyàn wà nínú ọkọ̀ náà ṣùgbọ́n ó dàbí pé, pé kún tó, wọ́n tó bẹ́ẹ̀re tí kọ́ fi sí ààyè. Nígbà tí ọkọ̀ ojú irin bẹ̀rẹ̀ sí ní, mo rí pé ìrìn àjò rẹ̀ rọrùn ju bí ó ṣe, bí mo ṣe rò lọ. Kò dàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí máa ń gbọ̀n lórí ọ̀nà. O rìn pẹ̀lú ìdákẹ́ jẹ́, ìró, ìró yìí sì dùn sí etí. Mo jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé, mo sì bẹ̀rẹ̀ sí ní wo ohun tí ń ṣẹlẹ̀ lójú ọ̀nà. Mo rí ọkọ̀, igbó, igbó, ilé àti àwọn ènìyàn tí wọ́n ń ṣe iṣẹ́ ojoojúmọ́ wọn. Ìrìn àjò náà dàbí fíìmù kan tí mò ń wo. Ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jù lọ ni pé mo ní ààyè láti sinmi. Ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ó sábà máa ń ṣòro láti sinmi torí ìrìn àjò lè máa rọrùn ṣùgbọ́n nínú ọkọ̀ ojú irin, mo lè jókòó dáadáa, mo sì le ka ìwé tàbí tẹ́tí sí orin. Nígbà mìíràn, mo kàn máa ń wo àyíká, mo sì ń ronú nípa ọ̀pọ̀ nǹkan. Mo tún rí pé ọkọ̀ ojú irin jẹ́ ọ̀nà tí ènìyàn lè bá àwọn ènìyàn tó tún padà. Ní ìrìn àjò náà, mo bá ènìyàn kan sọ̀rọ̀ tí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. A bẹ̀rẹ̀ sí, a bẹ̀rẹ̀ sí bá ara wa sọ̀rọ̀ nípa ibi tí à ń lọ àti ìrìn àjò, ìrìn àjò wa. Ìbánisọ̀rọ̀ yìí jẹ́ kí ìrìn àjò náà dùn sí torí pé ó jẹ́ kí àkókò kọjá lọ́ fẹ̀. Síbẹ̀ mo tún rí àwọn ìpèníjà díẹ̀ ní àwọn ibùdó kan. Ọkọ̀ ojú irin náà máa ń dúró fún ìgbà díẹ̀, èyí sì lè jẹ́ kí ìrìn àjò pẹ́ ju bí ènìyàn ṣe fẹ́ lọ. Nígbà mìíràn, bí ènìyàn bá gùn ọkọ̀ ní àkókò tí ènìyàn pọ̀ jù, ó lè ṣòro láti rí ààyè tí ó fẹ́ jókòó. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀, àwọn ìpèníjà wọ̀nyí kò tó ohun rere tí ìrìn àjò náà ní. Ohun tí mo, ohun tí mo rí ni pé ọkọ̀ ojú irin sábà máa ń jẹ́ ààbò. Mo ní ìmọ̀lára ìtura torí pé ọkan náà rìn lórí òpópónà tí ẹ̀ kò sì ní ìsòro ìdènà ọ̀nà bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Èyí ń jẹ́ kí ní ìgbà, ìgboyà pé mo máa jí, mo máa, mo máa dé ibi tí mò ń lọ láìsí wàhálà púpọ̀. Nígbà tí ìrìn àjò náà parí, mo rí i pé mo ní ìrírí tuntun kan. Ó jẹ́ kí n lọ̀yẹ́ pé ìrìn àjò kì í ṣe dé ibi kan nìkan, ó tún jẹ́ nípa ohun tí ènìyàn rí, ohun tí ènìyàn kọ́ àti bí, àti bí ènìyàn ṣe ní ìmọ̀lára nígbà ìrìn àjò. Lẹ́yìn ìrìn àjò yẹn, mo ní ìfẹ́ láti tún gùn ọkọ̀ ojú irin ní ọjọ́ iwájú. Ní gbogbo rẹ̀, ìrìn àjò ọkọ̀ ojú irin jẹ́ ìrírí tó dùn torí pé ó rọrùn, ó ń jẹ́ kí ènìyàn sinmi, ó ń jẹ́ kí ènìyàn rí àyíká dáadáa, ó tún jẹ́ kí, ó tún jẹ́ ọ̀nà tí ènìyàn lè lọ láti ronú, láti bá àwọn ènìyàn pàdé àti láti gbádùn ìrìn àjò, àti láti gbádùn ìrìn àjò wọn dáadáa. Ọkọ̀ ojú irin tí mo gùn jẹ́ ìrírí tó dára fún mi gan.

Mo máa ń fọ aṣọ mi nígbà tí mo bá rí pé ní aṣọ ti pọ̀. Tí mo bá rí pé ní aṣọ, aṣọ mi tó dọ̀tí ti pọ̀ gan, mo máa ń fọ. Mo máa ń fọ aṣọ nígbà tí mo bá rí pé aṣọ ti pọ̀ tọ́ tàbí nígbà tí mo bá fẹ́ kí gbogbo nǹkan wà ní mímọ́ kí n lè lò wọ́n láìsí wàhálà. Ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti fọ aṣọ ní ìparí ọ̀sẹ̀, pàápàá jù lọ Saturday tàbí ọjọ́ àìkú. Ìdí ni pé ìparí ọ̀sẹ̀ sábà máa ń jẹ́ àkókò tí ènìyàn ní ìsinmi díẹ̀ tí kò sì ní iṣẹ́ púpọ̀, torí náà ó rọrùn láti lo àkókò náà láti ṣe iṣẹ́ ilé bíi fífọ aṣọ. Ni ọjọ́ wọ̀nyí, mo lè sá, mo lè ṣàkójọ gbogbo aṣọ tí mo ti lò lọ́sẹ̀ kí n sì fọ wọ́n lẹ́ẹ̀kan dípò kí n má fọ, dípò kí n má fọ díẹ̀, díẹ̀ lójoojúmọ́. Nígbà tí mo bá fẹ́ fọ aṣọ, mo sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú pín, pínpín aṣọ àti oríṣiríṣi, àti oríṣiríṣi. Fún àpẹẹrẹ, mo máa ń ya aṣọ funfun sọ́tọ̀ sí aṣọ aláwọ̀ torí pé fífọ̀ wọ́n pọ̀ lè fa kí àwọn aṣọ kan bàjẹ́ tàbí kí àwọn aṣọ kan wọ́ sí omi kejì. Mo tún máa ń ya aṣọ tí ó hun sí aṣọ tí ó nípọn torí pé gbogbo aṣọ kò nílò àkókò fífọ̀ kan náà. Lẹ́yìn yẹn mo máa ń ṣe iyewo aṣọ kí n rí bóyá àbáwọ̀ tàbí ìdọ̀tí kan wà tí ó nílò àkíyèsí pàtàkì. Bí àbáwọ̀n bá wà mo máa ń lo omi tàbí ọṣẹ láti fi yọ díẹ̀ kí n tó fi sínú omi fífọ̀ gángan. Èyí sábà máa ń jẹ́ kí aṣọ mọ́ dáadáa. Lẹ́yìn tí mo bá fọ̀, nígbà, lẹ́yìn, lẹ́yìn tí a bá fọ̀, nígbà fífọ̀ gángan mo máa ń lo ọṣẹ tàbí detergent tó yẹ fún aṣọ. Mo tún máa ń rántí pé kí n má lo ọṣẹ jù torí pé ọṣẹ púpọ̀ lè jẹ́ kí aṣọ ní nira tí ẹ fi omi yọ ó sì lè jẹ́ kí aṣọ di líle. Mo máa ń fi omi mọ́ aṣọ dáadáa lẹ́yìn fífọ̀ torí pé omi tó kù nínú aṣọ lè fa kí aṣọ má dàbí a se fẹ́. Lẹ́yìn tí mo bá fọ aṣọ mo máa ń fi wọ́n síta kí òòrùn gbẹ wọ́n. Mo fẹ́ràn fífọ aṣọ síta ní òwúrọ̀ torí òòrùn òwúrọ̀ sábà máa ń jẹ́ kí aṣọ gbẹ yára yára ó sì tún máa ń jẹ́ kí aṣọ ní oorun rere. Bí ojú, bí ọ, bí ojú ọjọ́ kò bá dá, bí ojú ọjọ́ kò bá dá mo lè lo, mo lè lọ ibi tí afẹ́fẹ́ ń wọ̀ láti gbẹ aṣọ. Ohun kan tí mo kà sí pàtàkì ni pé fífọ aṣọ kì í ṣe fún mímọ́ nìkan, ó tún jẹ́ ọ̀nà fífi ara mọ̀ àti fífi ilé mọ́. Aṣọ mímọ́ máa ń jẹ́ kí ènìyàn ní ìtura, ó sì lè jẹ́ kí ènìyàn ní ìgboyà nígbà tí wọ́n bá wọ̀ síbẹ̀. Mo tún gbà pé kò sí àkókò kan ṣoṣo tí gbogbo ènìyàn gbọdọ̀ fọ aṣọ. Díẹ̀ lára àwọn ènìyàn fẹ́ràn fífọ aṣọ lójoojúmọ́, pàápàá bí wọ́n bá ní aṣọ iṣẹ́ tí wọ́n gbọdọ̀ wọ̀ lójoojúmọ́. Àwọn ẹ̀mí sì fẹ́ràn láti ṣàkójọ aṣọ kí wọ́n sì fọ wọ́n lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Gbogbo rẹ̀ dá lórí àkókò ènìyàn àti bí wọ́n ṣe fẹ́ ṣètò iṣẹ́ ilé wọn. Ni gbogbo rẹ̀ mo máa ń fọ aṣọ nígbà tí mo bá rí pé ó yẹ ṣùgbọ́n ìparí ọ̀sẹ̀ ni mo sábà máa ń yàn, ni mo sábà máa ń yàn torí pé ó ń jẹ́ àkókò tí mo lè fi ìfarabalẹ̀ ṣe iṣẹ́ náà kí n sì rí pé gbogbo aṣọ mi ní, gbogbo aṣọ mi wà ní mímọ́ àti ìtọ́lẹ́sẹsẹ fún ọ̀sẹ̀ tó tẹ̀lé kí n lè rí bí wọ́n lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa ní ọ̀pọ̀ ìgbà. Mo máa ń kọ̀, bẹ́ẹ̀ni mo máa ń kọ ìwé, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ gan, àti pé mo ní ìrírí tó dára nípa rẹ̀. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ ọ̀nà tó rọrùn láti fi ẹ̀rọ tàbí ìmọ̀lá hàn. Kò sì jẹ́ kí ènìyàn ní ìfarabalẹ̀ àti ìtọ́sọ́nà. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń kọ ìwé láti ṣe àkọsílẹ̀ ohun tí mo ní láti rántí tàbí láti kọ lẹ́tà, àkọsílẹ̀ ìpinnu tàbí ìwé ìmọ̀. Ìgbà àkọ́kọ́ tí mo kọ̀wé pẹ̀lú ọwọ́, mo rántí pé inú mi dùn torí pé ó jẹ́ ohun tó dájú tí ó sì rọrùn láti ṣàkóso. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ sábà máa ń jẹ́ kí ènìyàn ní ìmọ̀lá ìbámu pẹ̀lú ohun tí wọ́n ń kọ. Ó tún máa ń jẹ́ kí ẹ̀rọ àti ìmọ̀lára, èrò àti ìmọ̀lára wọn inú ọkàn ènìyàn dáadáa. Torí pé ó gbọdọ̀ fi àkókò si àti súúrú. Nígbà tí mo bá kọ̀wé, mo máa ń yan àkókò láti ṣètò ohun tí mo fẹ́ sọ. Mo sábà máa ń kọ́kọ́ kọ àkọ tán ohun tí mo fẹ́, ó sì ń fẹ́ ṣóní orí ọ̀pọ̀ ààtàn wo àkọsílẹ̀ mi kí n lè mọ ibi tí mo fẹ́ kọ sílẹ̀ iná. Àpẹẹrẹ ni pé bí mo bá fẹ́ kọ lẹ́tà fún ẹlòmíràn, mo ń kọ́kọ́ ń kọ àwọn àlàyé pàtàkì tí, pàtàkì kí n tó kọ lẹ́tà gangan motun maa n lo Mo tún máa ń lo ìránṣẹ́ tó yẹ bí i pẹ́ńsù, bí i pẹ́ẹ̀ní, pẹ́ńsù àti ìwé tó dáa. Ó sì pàtàkì kí ohun tí a nílò jẹ́ ohun tó rọrùn, kí kíkọ náà lè dá tí kò sì ní fa ìbànújẹ́ tàbí ìṣòro. Lẹ́yìn tí mo bá ti kọ̀wé, mo sábà máa ń tún ká ohun tí mo kọ láti rí bóyá ohun gbogbo dáa tá tí kò sì sí àṣìṣe. Bí àṣìṣe bá wà mo máa ń ṣàtúnṣe rẹ̀ kí ó lè dá ju. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ tún jẹ́ ọ̀nà fífi ìmọ̀lá hàn. Nígbà tí mo bá kọ lẹ́tà ìdúpẹ́ tàbí lẹ́tà ìkíni, fífi ọwọ́ kọ máa ń jẹ́ kí ènìyàn tó gba lẹ́tà náà ní ìmọ̀lára pé mo ṣe àfiyèsí, ó ń fi ìbọ̀wọ̀ àti ìtẹ́lọ́rùn hàn. Kò sì jẹ́ pé lẹ́tà náà ní iyì tó ju kí ká lori fóònù tàbí kọ̀mpútà lọ. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ tún jẹ́ ọ̀nà tí mo fi ń kọ́ ọgbọ́n ìtẹ̀síwájú àti ìmúlò. Nígbà tí mo bá kọ kọ́, mo ń kọ bí a ṣì lè ṣe àtẹ̀jáde dáadáa, bí a ṣì lè ṣètò ẹ̀rọ àti bí a ṣì lè jẹ́ kedere. Ọgbọ́nyìn tún wúlò fún gbogbo ìbánisọ̀rọ̀ mi torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣàlàyé ẹ̀rọ àti ìmọ̀lára dáadáa sí ẹlòmíràn ní gbogbo rẹ̀. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé ojoojúmọ́ mi. Ó ń jẹ́ kí n ní ìfarabalẹ̀, kó sì jẹ́ ọ̀nà tí mo fi lè kọ́ ọgbọ́n tuntun, fi ìmọ̀lára hàn àti dá àkótun ohun tí mo fẹ́ sọ. Ó tún jẹ́ ohun tí ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ mi dá àti kedéré. Kò sì ní ipa tó dára jù kíkọ ìwé pẹ̀lú ọwọ́ lọ. Mo ti ń kọ ìwé pẹ̀lú ọwọ́ láti kékeré. Láti ìgbà tí mo ti wà ní kékeré, wọ́n kọ́ wa ní bo se mon kowe nigba ta wá ní primary school, secondary school. A máa ń kọ̀wé dáadáa, a máa ń kọ ìwé bí i ìròyìn àti lẹ́tà fún àwọn ènìyàn. A lè kọ lẹ́tà sí ọ̀rẹ́ wa, sí àwọn ẹbí wa àti sí àwọn ènìyàn tó pọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pizza dáadáa. Mo sì jẹ pizza tán láìpẹ́ yìí gan-an. Jẹ́ ǹsàlaye, àwọn ǹkan tí mo fẹ́ran lórí pizza. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pizza àti pé ìfẹ́ mi sì yí ṣe fún àkára àti wàárakàsì nìkan, ṣùgbọ́n fún gbogbo àjọṣepọ̀ wọn. Ohun tí ó wà lórí rẹ̀ ti ń ṣe ìrírí adùn. Nígbà tí mo bá rántí àkókò pizza tí mo ti jẹ, ó ń jẹ́ pi- ó ń jẹ́ pizza pepperoni pẹ̀lú wàárakàsì tutu àti tòmátì tuntun tó ní adùn tí ó jinlẹ̀. Ohun tí mo kọ́kọ́ ní ìmọ̀lára nígbà tí mo jẹ́ ẹ ni pé adùn gbogbo ǹkan náà darapọ̀ dáadáa. Kò sì jẹ́ pé mo ní ìrírí tó ní ìtẹ́lọ́rùn gan-an. Àkókò ohun tí mo fẹ́ lò lórí pizza ni wàákàsì tó tu. Mo tó tu. Mo ti-- mo ní ìfẹ́ pàtàkì sí wàárakàsì torí pé ó sábà máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo ohun tí mo fi sí i. Bí mo ṣe gé wàárakàsì, ó máa ń ṣe lá-- ó máa ń ṣe lẹ́gbẹ́ pepperoni tàbí ẹran mìíràn, ó sì máa ń fi ìmọ̀lára tó rọrùn hàn. Wàárakàsì jẹ́ ohun tí ń mú pizza dùn sí, tí ó sì tún ṣe kó jẹ́ ohun tí ènìyàn lè ráyè, ráyè gbádùn lórí gbogbo ìpín, ìpín tí wọ́n bá gé. Wàárakàsì mozzarella jẹ́ tí mo fẹ́ràn jùlọ torí pé ó rọrùn, ó sì máa ń tán káàkiri gbogbo pizza tó sì ń fún gbogbo ìrìnàjò adùn ní ìtẹ́lọ́rùn tó péye. Ẹran jẹ́ apá mí tí mo fẹ́ràn gan-an. Mo sábà máa ń fi pepperoni, ham tàbí adìẹ sí pizza. Ẹran yìí máa ń fi adùn jinlẹ̀ sí pizza kó sì ń jẹ́ kó dàbí ìrìnàjò adùn. Nígbà mìíràn, mo tún máa ń fẹ́ràn fi ẹran àgùntàn tàbí ẹran màlúù kún, kún torí pé ó máa ń mú ìrírí yàtọ̀ sí gbogbo ohun mìíràn. Ẹran náà jẹ́ ohun tí ń fún pizza ní ìfaradà tó péye torí pé ó ní adùn tí ó rọrùn láti dá lórí gbogbo ohun tí a ń fi ṣe. Àwọn ẹ̀fọ́ àti ọ̀gẹ̀dẹ̀ tún jẹ́ ohun tí mo fẹ́ràn gan-an. Bíi àlùbọ́sà, ata odò àti ata ilẹ̀, tòmátì àti ẹ̀fọ́ aláwọ̀, aláwọ̀ ewé wọ́n máa ń fi ìtẹ́lọ́rùn sí pizza tí ó sì ń jẹ́ kó ní àfàrà wá àti adùn tuntun. Àlùbọ́sà jẹ́ ohun tí ó ń fi adùn jinlẹ̀ sí, sí ata ilé fún ní ìpọ́njú díẹ̀ tí ó ń ṣe, tí ó ń ṣe kó pizza yàtọ̀. Tòmátì mú ìrírí jẹ́ rọrùn àti ẹ̀fọ́ aláwọ̀ ewé fi ìtura àti àfàrà wá sí pizza ní gbogbo ẹ̀. Àwọn ohun èlò wọ̀nyí máa ń ṣe pọ̀ pẹ̀lú wàárakàsì àti ẹran láti fún pizza ní ìrírí tí kò ní bọ̀. Mo tún fẹ́ràn fífi ólífì aláwọ̀ ewé sí, sí lórí pizza. Ó máa ń fi ìtẹ́lọ́rùn àti ìfaradà sí gbogbo ìrírí adùn, ó sì tún ń jẹ́ kí pizza dà jú pé ó ní ìrírí tuntun àti ìfaradà. Mushrooms jẹ́ ohun mìíràn tí ó sábà máa ń fi sí pizza torí pé wọ́n ń fi, wọ́n ń fi ìrìnàjò adùn sí gbogbo ìpín. Ohun tí mo tún kà sí pàtàkì ni pé pizza mi máa ń ní adùn tí ó yàtọ̀ kò sì ní ìfaradà pẹ̀lú gbogbo ohun tí mo fi sí i. Kí kó gbogbo ǹkan pọ̀, kó wàárakàsì náà tu, kó ẹran náà, kí, kí ẹran náà gúná, kí àwọn ẹ̀fọ́ gbéya àti kó olive àti mushroom sì ṣe pọ̀ ń jẹ́ kí pizza jẹ́ ìrírí adùn tí kò ṣòro láti gbàgbé. Mo tún fẹ́ràn pé pizza lè jẹ́ ohun tí a lè yí padà sí ìbáṣepọ̀ àdùn láti ara ẹni fẹ́. Nígbà tí mo bá ní ìfẹ́ adùn tó yàtọ̀, mo lè fi ata ilé púpọ̀ kún tàbí fi wàárakàsì tó pọ̀ sí tàbí ya ẹran tí ó fẹ́ràn jù. Pizza dá mi lórí pé ó lè jẹ́ ohun tí mo ṣe ti rẹ̀ kò sì máa ń, kò sì máa jẹ́ ìrírí tí ara ẹni fi fẹ́ràn gan-an. Ohun tó ṣe pàtàkì jùlọ ni pé pizza tí o dá máa ń jẹ́ ìrírí ìtẹ́lọ́rùn gbogbogbò. Kò dà jú pé pizza gbogbo ni gbogbo ènìyàn fẹ́ràn bí mo ṣe fẹ́ràn, ṣùgbọ́n.

Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù. Mo ní àwọn aṣọ òtútù ní oríṣiríṣi aṣọ òtútù àti pé mo lè sọ pé àwọn aṣọ òtútù jẹ́ apá pàtàkì nínú apó aṣọ mi, pàápàá fún ìgbà tí ojú ọjọ́ bá tutù tàbí fún ìrìnàjò níbi tí ọjọ́, ní, níbi tí ojú ọjọ́ kò dá. Mo ní ìrírí pẹ̀lú wọn torí pé wọ́n jẹ́ kí n ní ìtura àti ààbò ní gbogbo ìgbà tí mo bá wọ̀ wọ́n. Nígbà tí mo bá fẹ́ yan aṣọ òtútù, mo sábà máa ń rò pẹ̀lú ìmọlára, ìtura àti iṣẹ́ tó yẹ fún aṣọ náà. Mo fẹ́ran aṣọ tó ní àpẹẹrẹ tí ohun èlò tó da torí pé aṣọ ìtútù kì í ṣe fún ìtura nìkan, ó tún jẹ́ ìṣàkóso ara àti àpẹẹrẹ fún, àti àpèré fún àpẹẹrẹ. Mo ní, mo ní àgbà aṣọ aya, jákẹ́ẹ̀tì àti àgbà aṣọ tí ó fẹ́ràn ṣe pẹ̀lú aṣọ ìtútù. Gbogbo wọ̀nyí kì í, gbogbo wọ̀nyí jẹ́ kí n lè wọ aṣọ ìtútù ní àkókò tó yẹ kó sì jẹ́ pé mo ní ìtura ní gbogbo ìgbà. Mo sábà máa ń yan aṣọ ìtútù tó ní ìróle àti àfarawa. Mo fẹ́ran aṣọ tí ó ní láti wọ̀ tí kò ní ìṣòro bí ó ṣe bá, bí ó ṣe bá ya lọ sí ibi iṣẹ́, ọ́fíìsì tàbí ìrìnàjò. Àwọn aṣọ ìtútù tí mo ní sábà ní àwọn aláwọ̀ púpà, aláwọ̀ dúdú àti aláwọ̀, àti aláwọ̀ aláwọ̀ ewé torí pé wọ́n rọrùn láti ṣe pọ̀ pẹ̀lú aṣọ mi tí mo ní. Nígbà tí mo bá wọ aṣọ ìtútù, òtútù aláwọ̀ púpà, ó máa ń jẹ́ kí ìmọ́lára mi dà tí ó sì ń fa ìfẹ́ àwọn ènìyàn tó bá rí i. Lọ aṣọ òtútù jẹ́ ohun pàtàkì jùlọ fún ìpinnu iṣẹ́ tí ọjọ́ tí, ní ọjọ́ tí ọjọ́ bá rọ̀ tàbí tí ọjọ́ bá tutù. Mo máa ń wọ aṣọ òtútù tó yẹ kí n lè dúró ní ìta fún ìgbà díẹ̀ láì, láìní ìrírí ìtajú tàbí ìfarapa. Nígbà tí mo bá lọ sí ọjà tàbí ìrìnàjò, aṣọ òtútù ń jẹ́ kí n ní ìtura láti ṣí láìsí wàhálà. Mo tún ní agbára láti yan aṣọ tí ó yẹ fún ibi tí mò ń lọ. Bí mo bá lọ sí ibi tó tutù gan, mo máa ń wọ jákẹ́ẹ̀tì tí ó nípọn. Ṣùgbọ́n bí tutù kò bá pọ̀, mo lè yan àgbà, àgbà aṣọ ìtútù tó rọrùn tí kò ṣe kí n ní ìmọ̀lára pé ó ṣe jùlọ. Mo tún ní aṣọ ìtútù fún ìrìnàjò. Nígbà tí mo bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ọkọ̀ òfuurufú, mo sábà ń fi àgbà aṣọ ìtútù tí kò ní iyọ̀ kúrò pọ̀ torí pé ó rọrùn láti fà tàbí kí n gbé lẹ́gbẹ̀ẹ́ mi. Ó tún ń jẹ́ kí n ní, ó tún ń jẹ́ kí n lè wọ aṣọ ìtútù nígbà tí mo bá dé ibi tí ojú kọ́, ojú kọ́, ojú, ojú kọ́ dá ọkọ̀ ìgbà. Àgbà aṣọ òtútù jẹ́ ohun tí mò ń fi ń ṣí, tí mò ń fi ní ìtura láìsí wàhálà. Ó sì ń jẹ́ ọ̀nà láti jẹ́ kí ìrìnàjò mi ní, ìrìnàjò mi rọrùn. Ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́, mo fẹ́ran jùlọ nípa aṣọ òtútù ni pé ó sábà máa ń jẹ́ kí mo ní ìmọ̀lára ìtura àti àbò. Nígbà tí mo bá wọ jákẹ́ẹ̀tì tàbí àgbà aṣọ itútù tó nípọn, mo ní ìmọ̀lára pé kò sí ohun tó le nípa burúkú sí mi láìsí ìmọ̀ mi. Ó ń fún mi ní ìgboyà láti lọ sí ìta láti ṣe iṣẹ́ tàbí láti ṣèbẹ̀wò ibi tí ó tutù. Mo tún rò pé aṣọ itútù kì í fún, ní ìtú, kì í, kì í ṣe fún ìtura nìkan ṣùgbọ́n ó tún jẹ́ ọ̀nà fífi ara jẹ́ ìtọ́jú bí ó ṣe wọ̀ aṣọ itútù dáradára. Ó ń fi ìmọ̀lára pé ó ní ìtọ́jú ara mi. Mo ní agbára láti wọ aṣọ tó dà, kò sì ní ipa burúkú sí ìlera mi. Ní gbogbo ẹ̀, aṣọ òtútù jẹ́ apá tí ó ṣe pàtàkì nínú ìlera àti ìtura mi. Síbẹ̀ aṣọ òtútù jẹ́ ọ̀nà fífi àṣà àti àpẹẹrẹ hàn. Mo máa ń yan aṣọ tí ó yẹ fún ara mi torí pé ó sábà máa ń fi ìfẹ́ mi hàn. Ó sì jẹ́ pé mo dájú pé mo wà ní ìmọ̀lára rere ní gbogbo ìgbà. Bí aṣọ òtútù bá ní àwọ̀ àfarawa àti àṣà tí ó dà, wọn máa ń jẹ́ kí ìwúwo mi dà.